Ọjọojọ Saturday ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ọjọojọ Saturday ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, ó sì jẹ́ ọjọ́ tí mo máa ń wà nílé.

Mo ma ń gba owó àwọn ènìyàn nígbà tí a bá ń k'ira wa tí a ń bọ́ ara wa lọ́wọ́. Bo bá ṣe ẹni tó jù mí lọ, màá terí ba láti gba owó wọn, àmọ́ tó bá ṣe akẹgbẹ́ mi ni, a kàn jọ gba owó ara wa ni, n kò ní terí ba fún un.

Ti mo ba rántí àwọn ọ̀rọ̀ àsìnà mi, bí mo ṣe máa rántí, mo máa rántí nípa tí mo bá rí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tó farapẹ́ tàbí tí mo bá ro oo, tí mo bá kan rònú, tí mo bá rònú dé ibẹ̀, mo lè rántí.

Ah! Bí mo ti ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, òun ní wípé mo máa ń, mo máa ń fi àkókò lẹ́, mo máa ń ní plan tí mo máa ń fi àkókò lẹ́ láti gbọ́ iṣẹ́ àti láti gbọ́ ìgbésí ayé mi.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú òun ni láti ní ilé iṣẹ́ tí ara mi náà. Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú wòhun ni láti ní ilé iṣẹ́ tara mi, kí èmi náà ó dùn mí ra ara mi. Pàápàá jùlọ, àní kí èmi náà lè rí owó náà.

Ibi ti mo fẹ́ràn lọ́ jù, mo fẹ́ràn kí n máa lọ ibi iṣẹ́. Bóyá nítorí pé ó jẹ́ pé mo máa ń lọ ibi iṣẹ́ lójoojúmọ́, àmọ́ yàtọ̀ sí iṣẹ́, mo fẹ́ràn kí n máa lọ sí ibi ìgbafẹ́ bóyá ilé oúnjẹ tàbí sinimá.

Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn ni èyí tí máa ń tí kò kí ń dé orúnkún, tò mọ́ wà ní abẹ́ orúnkún tí kì í yọ nígbà tí ènìyàn bá wọ bàtà. Iru rẹ̀ ni mo fẹ́ràn. Mo sì fẹ́ràn kí ó jẹ́ dúdú, kí ó jẹ́ dúdú.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kíkọrin. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa kọrin. Bí ó tilẹ̀ jẹ́ pé mi kò fi tárátara mo oríń kọ, àmọ́ ó wù mí dáadáa. Mo fẹ́ràn kí n máa kọrin.

Bẹ́ẹ̀ni, mo ti fún ni lẹ́jẹ̀ rí. Bẹ́ẹ̀ni, bí i gbà bí méjì báyìí, àbí mẹ́ta tí ò bá tó mẹ́ta. Mo rántí ìgbà bí méjì dáadáa tí mo ti fún ènìyàn l'ẹ́jẹ̀ nígbà tí ẹni náà nílò ẹ́jẹ̀ ní ilé ìwòsàn.

Iye ìgbà tí mò ń fọwọ́ lójú mọ́ dá lórí bí iṣẹ́ ọjọ́ mi bá ṣe rí. Igba mi o le jẹ ẹmẹta, ìgbà mi o le jẹ ẹméjì, ìgbà mi o sí lè ju bẹ lọ. Bí iṣẹ́ mi bá ṣe rí ló ṣe máa ń sọ iye ìgbà tí mo máa ń fọwọ́ lójú mọ́.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí. Ó tilẹ̀ fẹ́ ẹ jẹ́ pé, àwọn ǹkan tí mo mọ̀ ń ṣe dáadáa, ọ̀ ni láti darí àwọn ènìyàn jí yálà sí iṣẹ́ tàbí sí ibi àyanmọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etíkun nítorí àwọn ìrírí àti ìpápá atẹ́gùn tó máa ń fẹ́ níbi bẹ́ẹ̀ àti bí ibẹ̀ ṣe máa ń tutù níníni. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa lọ sí etíkun.

Mo máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá nígbà tí mo bá ń ka àwọn ìwé. Màá mọ̀, mo máa ń ka àwọn ìwé láti mú èrò tuntun wá àti mo sì máa ń ronú náà láti mú àwọn èrò tuntun jáde. Ọ̀nà tí mo máa ń gbà láti mú àwọn èrò tuntun jáde niyi.

Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oun tol to lérò fún ìlera, pàápàá jùlọ ẹ mọ̀ nígbà tí àwọn elétó lera tiẹ̀ ti ṣàlàyé bí a ti ṣì lè máa jẹ àwọn oúnjẹ tó lérò fún ìlera jùlọ mo máa ń jẹ e.

A máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ nípa wíwo ohun tó mú ìṣòro náà wá. Then, màá tún wo ìṣòro náà láti wọ́nà àbáyọ síi. Pápá julò, mo sì máa ń wá ìtọ́nì lọ́dọ̀ àwọn ènìyàn.

Mo máa ń wọ shoe dáadáa, mo sì máa ń wọ palm náà dáadáa. Àmọ́ mi kì í láì kíi kí n máa wọ shoe fún ìgbà tó bá ti pẹ́ jù. Àmọ́ mo máa ń wọ shoe àti palm dáadáa.

Bí mo ṣe máa ń rí pé ọjà mi dájú dáradára ni pé mo máa ń rà láti ọ̀dọ̀ àwọn tó ń tà tó ṣe pé wọ́n jẹ́ ojúlówó ilé iṣẹ́ tí wọ́n de ń ṣe dáadáa. Bẹ́ náà ni èmi náà máa ń pa àwọn ọjà mi mọ́ síbi tó da.

Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin tó máa ń mú ni lọ́kàn le, àwọn orin bíi slow high life, abi regẹ̀. Àmọ́ kó ṣà jẹ́ èyí tó ń mú nù ẹni dùn, tó sì ń mú ni lọ́kàn le.

Bẹ́ẹ̀ni, tí mo bá rí ǹkan ibínú, mo máa ń bínú nínú ọkọ̀ o. Àmọ́ kì í ṣe èyí tí ìpà mi ọkà kò kí ń pọ̀ débi pé kí n má lè control rẹ̀. But tí mo bá wà nínú ọkọ̀ ní ìgbà mìíràn tí mo bá rí ohun tó ń bí mi nínú, mo máa ń bínú.

Bẹ́ẹ̀ ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi, bẹ́ẹ̀ ni, mo ní wọn. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n máa wà ní ilé mi, mo ní wọn dá, mo ní wọn lorisirisi dáadáa.

Ó ti pẹ́ gan tí mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn, ó ti pẹ́ gan tí mo ti gun ọkọ̀ akẹ́rù, kì í kú dàá, yóò ti fẹ́ tó bí ìwọ̀n ọdún mẹ́wàá sí ìsinyi jú bẹ́ẹ̀ lọ.

Ní òróró òwúrọ̀ kọ̀ọ̀kan, bí mo bá ti jí, mo máa gbàdúrà, tí mo bá ti gbàdúrà tán, mo máa ka ìwé ráńpẹ́, tí mo bá ka ìwé ráńpẹ́ tán, n ó dìde, wón ó lọ fọnnu mi, wón ó wẹ̀, wón sì máa gba ibi iṣẹ́ mi lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn dáadáa. Mo tilẹ̀ ní àwọn ìgbà tí àkókò ti mọya àsọtọ̀ láti mọ dígbaso àwọn láti sọ ọkàn mi di ọ̀tún.

Ìbéèrè yìí kò yé mi dáadáa àmọ́ tó bá ṣe pé bí mo ṣe rò ó ṣí ni, ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn bó ṣe rí ni pé ó ní ṣe pẹ̀lú kí ènìyàn wò pé ṣe ó ṣe dáadáa láìsí àbùkù kankan bẹ́ẹ̀.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ti wurí ti wurí ti yárí ti yárí. Mo sì máa ń bá wọn sọ̀rọ̀ nínú ìbu ọlá fún àti nínú ìbọ̀wọ̀ fún. Báyìí ni mo sì ń bá àwọn oníbàárà mi gbogbo sọ̀rọ̀

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò, mo ní pé mo máa ń rà wọ́n tàbí nígbà mi wọ́n a máa bùn mi ní àwọn nǹkan mi tó jẹ́ ìpèsè àwọn ohun èlò mi mo sì máa ra àwọn mi nígbà mìíràn.

Ojoojúmọ́ ni mo máa ń ṣe sàyẹ̀wò ímeèlì mi. Ojojúmọ́, ọ̀pọ̀ ni mo máa ń sàyẹ̀wò ímeèlì mi. Ìgbà mìíràn, o le jẹ́ ekan lójúmọ́, ìgbà mìíràn o sì lè jẹ́ ìgbà méjì lójúmọ́ mo máa ń check ímeèlì mi.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ́ àjọ̀dún ti Kérésì. Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ti ọdún Kérésì. Mo féràn rè dáadáa torí o máa funmi layọ, inú mí si máa dùn yato.

Ó ti ṣe díẹ̀ tí mo ti kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi o. Àkókò ìgbà tá a máa ń ríra ni àkókò ọdún, bí ọdún bá wà lóde, tí olúkúlùkù bá sì tí ó bá rìnrìn àjò wá sílé, nígbà náà la máa ń pàdé, àmọ́ ó ti ṣe díẹ̀ mo ti rí wọn gbéyìn.

Ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi, oun ní láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, ìbá ènìyàn sọ̀rọ̀ kí wọ́n ó sì gbọ́, kí wọ́n ó sì mú ṣẹ àti kí wọ́n ó sì múlò. Ọ̀un ní ó jẹ́ olórí ìṣòro tó wà ní ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Mo tilẹ̀ máa ń ṣe àwọn ìpàdé lórí fóònù dáadáa torí ó n mu o tún mú kí àwọn nkan o rọrùn láti maa ṣe fún èèyàn kó di ìgbà tí a bá tó ríra láti lè pè àwọn ìpàdé kọ̀ọ̀kan.

Bí mo ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà, òní wípé ó ní pátákó tí a gbé sìta ní ibi iṣẹ́ tí àwọn ènìyàn máa ń sọ èrò wọn sí àbí wón dẹ̀ lè sọ sórí, sí wa lórí afẹ́fẹ́ tí wọ́n bá sọ báyìí ni mo ṣe máa ń gbọ́ èrò wọn.

N kò ní ohun kan pàtó tí mo máa ń ṣe bí òjò bá ń rọ̀. Mo bá ṣe pé inú iṣẹ́ ni mo wà, wọn ó, wọn ó, wọn ó mọ̀ ṣiṣẹ́ mi lọ́nà ni. Mo bá ṣe, ohun tí, ohun kan tí mo bá ń ṣe bí òjò bá ti ń rọ̀ ni mo máa ń ṣe. Bí mo bá sì wà lé tí n ṣe kankan, mo lè sùn.

Bí mo bá ti jẹun tán ní àṣálẹ́, n ó ka ìwé ráńpẹ́, tí mo bá ti ka ìwé ráńpẹ́ tán, n ó sì lọ sí ibùsùn mi láti sùn, bí mo ṣe máa ń ṣe ní alalẹ́ ní yìí.

Ìlànà ìpolówó mi, mo máa ń lo rédíò láti fi polówó, bẹ́ẹ̀ ni mo sì máa ń lo WhatsApp mi. Mo máa ń póòstì àwọn nǹkan tí mò ń tà àti nǹkan tí mò ń ṣe. Àwọn ọ̀nà ìpolówó mi rè, social media àti rédíò ni mo fi ń polówó.

Ìwà ìṣòro mi ni wípé mo máa ń fẹ́ pé kí n tẹ àwọn olùbárà mi lọ́rùn. Mo máa fẹ́ kí n tẹ àwọn olùbárà mi lọ́rùn. Mi kò ṣe kí ń fẹ́ jẹ èrè àjẹjù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn. Mo máa ń wọ ìborùn. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn. Ó tilẹ̀ jẹ́ pé àwọn obìnrin ni ìborùn sábà wà fún, àmọ́ èmi náà ní kan tí mo ń lò bí i mọ́fùlà.

Omi tí mo máa ń mu lójoojúmọ́, ó tó bíwọ́n bí fọ lítà sí lítà márùn-ún, lítà mẹ́rin sí lítà márùn-ún omi, òun ni mo máa ń mu ní ojoojúmọ́.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù jẹ, ó jẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí pápá mo fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni mo fẹ́ràn rẹsílì ìjàkadì tí à ń pè ní rẹsílì, mo fẹ́ràn rẹ̀.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa ṣíṣe ìrànwọ́ owó fún wọn, nípa fífún àwọn ènìyàn lówó. Bákan náà, mo máa ń ṣe ìrànwọ́ fún àwọn ènìyàn nípa, ẹ́, gbígbà wọ́n ní ìmọ̀ràn tó dára.

Ní oṣooṣù, mo ni mo máa ń dìgbà wo e-mail mi. Mo máa ń ṣètò àwọn ibi tí social message máa ń wọlé sí. Mo máa ń ṣètò àwọn ibi tí message láti ọ́fíìsì máa ń wọlé sí láti lè má delete wọn bí ó bá ṣe yẹ.

Mo mọ yàn àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, bí i àwọn tí a bá jọ ní èrò kankan náà, ta bá jọ ní ìlépa kankan náà, àwọn tí iṣẹ́ wa jọra, àwọn tí iṣẹ́ wa pẹ́ra wọn, àwọn tí a jọ ní tágẹ́tì kankan náà.